Ní ọ̀pọ̀ ilé àti ibi iṣẹ́ lóde òní Nínú ìgbésí ayé ojoojúmọ́, WiFi di apa kan pàtàkì nínú ìgbésí-- ayé ojoojúmọ́. Láìsí WiFi, ọ̀pọ̀ nkan bí iṣẹ́ lórí kọ̀m̀pútà, ẹ̀kọ́ lórí ayélujára, wíwo fídíò tàbí ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn jìnà sí wa lè sọ̀rọ̀. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ìbéèrè pàtàkì ni pé, ṣe WiFi yìí yára tó gidi? Ìdáhùn ni pé ó dá lórí ọ̀pọ̀ nkan, kì í ṣe bẹ́ẹ̀ ni tàbí rárá lásán. Ni àkọ́kọ́, irú ìpèsè Íńtánẹ́ẹ̀tì tí a ń lò ṣe pàtàkì gan. Íńtánẹ́ẹ̀-- tí a ń ṣe pàtàkì gan. Ti WiFi bá gba Íńtánẹ́ẹ̀tì rẹ láti inú fiber optic, ìrírí rẹ sábà máa ń yára ju ti modem àtijọ́ tàbí Íńtánẹ́ẹ̀tì alágbèéká lọ. Ọ̀pọ̀ ènìyàn máa ń ronú pé WiFi fún ra rẹ̀ kì i yára. Nígbà tí ìṣòro gidi bá jẹ́ orísun Íńtánẹ́ẹ̀tì tí router ń lò--, Ẹ̀kejì, router ń fún ra rẹ̀ jẹ́ ohun pàtàkì. Router àtijọ́ Ní kò n ṣe àtìlẹ́yìn fún ìmọ̀ tuntun bí WiFi five tàbí WiFi six lè dín ìyára kù gan. Router tuntun sábà ní agbára láti pín ìkànnì dáadáa sí ọ̀pọ̀ èrò, kí ìṣọ̀kan má bàá jẹ́--, Ikẹeta, ipò tí router wà ní ilé tàbí yàrá ṣe pàtàkì ju bí ọ̀pọ̀ ènìyàn ṣe ń rò lọ. Tí router bá wà lẹ́gbẹ́ ògiri gan ní ìsàlẹ̀ tàbí nínú àpótí tí a ń pa mọ́, ìkànnì WiFi lè dín kù. Ṣùgbọ́n, tí ó bá wà ní àárín ilé ní ibi tí kò ní ìdènà púpọ̀, ìkànnì máa tán dáadáa sí gbogbo yàrá. Ohun mìí ni ògiri àti ohun èlò ilé-, Ògiri sìmẹ́ńtì, irin, gíláàsì tí ó nípọn àti ilé méjì, stọry lè dènà ìkànnì WiFi. Ni ọ̀pọ̀ ilé, ènìyàn máa ń rí pé WiFi yára dáadáa, ní yàrá kan ṣùgbọ́n, lórí yàrá mìíràn kì í ṣe torí pé WiFi burú ṣùgbọ́n torí ìdènà ara ilé. Ẹlo kẹ́ta-- mìíràn ni, band WiFi. Ọ̀pọ̀ router lónìí ní band méjì. 24, two point four GHz kì í yára gan ṣùgbọ́n ó ń lo jìnà sí lè kọjá ògiri, Five GH--, Z yára gan, ṣùgbọ́n ìdènà rẹ̀ kéré, kì í kọjá ògiri púpọ̀. Tí ènìyàn bá mọ bí i ti ìyára rẹ wà, ó lè yan band tó bá mu. Ẹlẹ́ kẹrin, iye àwọn èrò tí ń lo WiFi lẹ́ẹ̀kan ṣoṣo tún ní ipa. Ni ilé kan tí fóònù, laptop, TV, camera àti console-- eré pọ̀, WiFi lè dàbí ẹni pé ó lọ́ra nígbà tí ìkànnì kan ṣoṣo ní gbogbo wọn pín ní irú ọ̀ràn bẹ́ẹ̀. Router tó dára tàbí mesh WiFi lè jẹ́ ìpinnu tó da.